Ṣé o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti lọ sí ìlú Èkó láti ìlú Ìbàdàn tí mo sì máa ń gbádùn àwọn ìrìn àjò yìí. Àwọn ìrìn àjò yìí máa ń gba àkókò tó pọ̀ gan-an. Ìgbà mìíràn mo lè lo wákàtí mẹ́rin nínú ọkọ̀ tàbí wákàtí márùn-ún mẹ́fà méje kó tó di wípé màá dé ibi tí mò ń lọ. Ṣùgbọ́n àwọn ìrìn àjò mo máa ń fẹ́ láti jẹ nǹkan nínú ọkọ̀. Ìrìn àjò tí èmi tí ń rìn ni ìrìn àjò tí màá gbé bàálù ọkọ̀ òfurufú lọ. Ó sì wù mí láti lọ sí irú ìrìn àjò bẹ́ẹ̀ láìpẹ́.